Ṣé o máa ń kàwé? Ṣé o máa ń kàwé? Ṣé o máa ń kàwé? Ṣé o máa ń kàwé? Ṣé o máa ń kàwé? Bẹ́ẹ̀ni, mo máa ń kàwé. Mo sì máa ń ka nínú ibi tí wọ́n ti ń kàwé. Yàrá tí wọ́n ti ń kàwé tó ń tẹ́, tí a mọ̀ sí library ní èdè gẹ̀ẹ́sì. Ìwé ṣé jẹ́ ǹkan tó ṣe pàtàkì ní àwùjọ wa. Kí àwọn ọ̀dọ́ àti àwọn ọmọdé kí wọ́n máa máa kàwé. Nítorí pé wọ́n sọ pé ẹni tó máa ń kàwé jù, òun ni ààrẹ lọ́la, òun ni ààrẹ lọ́la. Ní èdè gẹ̀ẹ́sì, ó náà mọ̀ sí readers are leaders, leaders are readers, readers are leaders. O si daa ki èèyàn máa máa kàwé pẹ̀lú ìwé je nǹkan to máa n gbe èèyàn de ibi gíga, ki èèyàn lo si ile ìwé, ki èèyàn keeko, ki èèyàn ka, máa ka ìwé kánkan to le te èèyàn síwájú. Ìwé ṣe pàtàkì gan. Ó dẹ̀ da ki àwọn ọmọdé máa máa kàwé, nítorí pé a máa kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A máa kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n. A tún máa kọ́ àwọn ìmọ̀ kọ̀ọ̀kan.

Báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú, nínú ìlà? Báwo ni o ṣe máa ń rí lo àkókò nígbà tí o bá wà nínú ìlà? Hmm. Báwo ni o ṣe máa ń rí lo àkókò nígbà tí o bá wà nínú ìlà? Gẹ́gẹ́ bí ẹ ṣe ń sọ, nínú ìbéèrè tí ẹ béèrè. Ìlà òórùn, ìlà òórùn. Tó òórùn bá ń ràn, mo ṣà máa ń lo àkókò mi. Tó bá jẹ́ pé òjò náà bá ń ràn, màá lo àkókò mi dáadáa. Mi ò kí ń rí pé òórùn ran, má máa rọ̀ pé mi ò ní ṣe nǹkan tí mo lérò láti ṣe. Kò mọgbọ́n dáni rárá, rárá. Kí ẹ̀yan má wo bẹ. Rárá.

Ohun tí à ń pè ní orúkọ mìíràn níbò mi, kí ni ìwọ ń pè é? Ohun tí à ń pè ní orúkọ mìíràn níbò mi, kí ni ìwọ ń pè é? Fún àpẹrẹ síi, omi, omi, omi ní èdè Gẹ̀ẹ́sì òún là mọ̀ sí water. Ní èdè Gẹ̀ẹ́sì òún là mọ̀ sí water. Fún àpẹẹrẹ bí i oúnjẹ ní èdè Gẹ̀ẹ́sì òún là mọ̀ sí food. Fún àpẹrẹ bíi bàtà ní èdè Gẹ̀ẹ́sì òun ní shoe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìbéèrè àkọ́kọ́ ní ọ̀rọ̀ tí rẹ̀, ọ̀rọ̀ tí rẹ̀. Bí i gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, bí i ní èdè Gẹ̀ẹ́sì bàtà shoe. Ò là ń pè ní bàtà ní èdè tilẹ̀ Yorùbá. Ní èdè Gẹ̀ẹ́sì water ò láwọn mọ̀ sí omi ní èdè ìpínlẹ̀ Yorùbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìbéèrè kẹta ni, ìbéèrè kejì ni ọ̀rọ̀ tí wọ́n, ọ̀rọ̀ tí wọ́n, ọ̀rọ̀ tí wọ́n ní water, food, shoe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìbéèrè kẹta ni ìgbà tí o kíyèsi, ìgbà tí o kíyèsi. Ó ti pẹ́ gidi gan nígbà tí mo kíyèsi nítorí pé mo mọ èdè Gẹ̀ẹ́sì, mo mọ wọ́n ṣe ń sọ èdè Gẹ̀ẹ́sì dáadáa. Mo dẹ̀ mọ nkan tán ma n pe nkan ni èdè gẹ̀ẹ́sì.

Lérò rẹ kí ni àṣeyọrí? Lérò rẹ kí ni àṣeyọrí? Lérò rẹ kí ni àṣeyọrí? Àṣeyọrí jẹ́ ǹkan gídì, ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì fún gbogbo ènìyàn. Ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì fún gbogbo ènìyàn. Oun la mo si success ni èdè gẹ̀ẹ́sì, àṣeyọrí o je nkan to se pàtàkì gẹ́gẹ́ bi mo se so tele fún àwọn ènìyàn. Gbogbo èeyàn náà lọ́dẹ máa, lọ́dẹ máa ń ṣe àṣeyọrí. Ó dá kí eeyan mọ ní ìwà mímọ́, ìwà òtítọ́. Iru àwọn nkan ti mo so yen loma n fa, loma mu àṣeyọrí wa àti nkan beebee lo. Ó dá kí yan, kẹ́yan, kẹ́yan tutù níwà náà ó ṣe pàtàkì. À, ìbéèrè àkọ́kọ́ nì, bí a ṣe ń dìwọ̀n rẹ̀, bí a ṣe ń dìwọ̀n rẹ̀. À, gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, ìwà gidi, ó óun náà wà lára ẹ̀. Ìwà gidi bá ṣe ń wú wà, bá ṣe ń ṣe sí àwọn èèyàn, bá ṣe ń ṣe ní àwùjọ tà ń gbé, à, bá ṣe ń gbọ́-bọ̀wọ̀ fún àwọn àgbàlagbà tí wọ́n tajọ́ n gbé ní àwùjọ tà ń gbé. Ìbéèrè kejì ni, ṣé èrò rẹ ti yípadà? Ṣé èrò rẹ ti yípadà? Bẹ́ẹ̀ ni èrò mi ti yípadà. Tí èeyàn bá ti ń ṣe ǹkan tó jẹ́ pé ó ń mú àkóbá wá sí ọ̀rọ̀ ayé èeyàn, ó mú ǹkan tí kò tẹ́mi lọ́rùn rárá, èèyàn gbọdọ̀ yípadà sí ìwà rere, sí ìwà mímọ́. Ìbéèrè kẹta ni, ẹni tí ó jẹ́ àwòrán, ẹni tí ó jẹ́ àwòrán. Àwọn tí wọ́n jẹ́ àwòrán wọ́n pọ̀ gidi gan. Ara àwọn ni àwọn òbí mi, àwọn àbúrò mi àti egbon mi àti ikan lára àwọn ọ̀rẹ́ mi, ikan lára àwọn, àwọn ọ̀rẹ́. Wọ́n jẹ́ bí role models, wọ́n jẹ́ bí àwòrán tí mo lè wo ìṣe wọn, tí mo lè wo nǹkan tó ń ṣe, tí mo sì le kọ́-kọ́ ogbọ́n lára ẹ̀ àti kẹ́kọ̀ọ́ lára ẹ̀.

Sọ fún wa nípa orin tí a ń kọ láti fi ọmọ sun. Sọ fún wa nípa orin tí a ń kọ láti fi ọmọ sun. Sọ fún wa nípa orin tí a ń kọ láti fi ọmọ sun. Àwọn orin yẹn la oun la mọ ni èdè gẹ̀ẹ́sì ṣi lullabis ni èdè gẹ̀ẹ́sì tí ọmọ bá fẹ́ sùn, orin òun ló máa ń kọ. Tí ọmọ bá fẹ́ sùn. Tí ọmọ bá fẹ́ sùn dáadáa, orin òun ló máa ń kọ fún wọn. Tí wọ́n bá fẹ́ sùn. Kí ọmọ lè sùn dáadáa ni wọ́n ṣe máa ń kọ irú àwọn orin orin yìí. Ìbéèrè àkọ́kọ́ ni ẹni ti o n kọ ẹni ti o n kọ ẹni ti o n kọ ẹni ti o n kọ ọ le ṣe ó lè jẹ ẹnikẹni bí àwọn òbí àwọn ọmọdé yìí àbí àwọn òbí àwọn ọmọ náà. O tun le jẹ àbúrò tàbí ẹ̀gbọ́n àwọn ọmọ náà. Ìbéèrè kejì ni yìí. Ìlà tí o rántí, ìlà tí o rántí. Ǹkan te mi rántí ni ìgbà ọmọdé mi. Nítorí pé tí awa bá fẹ́ sùn nígbà yẹ́n, olórin kan tí mummy, tí màmá mi máa ń kọ àti bàbá mi máa ń kọ kí n tó sùn. Irú iru irú, irú orin yẹn ló máa ń jẹ́ kí n sùn tí má ti gbọ́. Bí bá ti gbọ́, irú orin yẹn ló máa jẹ́ kí n sùn. Ìbéèrè kẹta ni, ṣe ò n ṣe o sì ń kọ? Ṣe o ṣi o sì ń kọ? Ṣe o sì ń kọ? Àh, mi ò ṣe, mi ò, mi ò kí ń kọ́ mọ̀. Ẹ̀yin gangan lè jẹ́ kí rántí pé màmá mi àti bàbá mi máa ń ṣe irú, irú ǹkan báyìí fún mi ìgbà tí mo wà ní ọmọdé. Nígbà náà, ẹ̀yin lè jẹ́ kí rántí nítorí pé ayé, ayé òde ni. Mi ò rí àwọn èèyàn tó máa ń kọ fún nítorí pé ẹ̀rọ ayélujára ó ti jẹ́ kí ǹkan rọrùn. Tí eyan ò bá fẹ́ sùn, ó lè jẹ́ pé ọmọdé fẹ́ sùn náà, ẹ lè tẹ orin kan tó wà lórí fóònù tí ẹ̀ ń lò kí àwọn ọmọ màmá, àwọn ọmọ màmá gbọ́. Tan bá ti gbọ́ dé bí kan, wọ́n a su wọ́n a ṣi sùn lọ. Kò ṣe pé ẹ máa máa kọ fún wọn. Ẹ ò ní ìwúlò láti máa máa kọ fún wọn. Ẹ kọ̀ tẹ orin tó wà lórí fóònù. Orin tó jẹ́ bí lullabies. Ẹ bá ti tẹ̀ ẹ́ lórí fóònù, tó bá ti ń dún, tí àwọn ọmọdé bá ti ń gbọ́, à máa ma gba bẹ sùn.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Sé o fẹ́ràn yíya àwòrán? Sé o fẹ́ràn yíya àwòrán? Sé o fẹ́ràn yíya àwòrán? Mo fẹ́ràn yíya àwòrán nítorí pé ó jẹ́ ǹkan tó tí àwọn èèyàn máa ń ṣe jù. Ó sì jẹ́ ǹkan tó ó máa ń mú inú èèyàn dùn. Ètò, ètò rí pé tí èèyàn bá ń ya àwòrán ara ẹ̀, a máa ma wo ara ẹ̀ lórí fóònù, a máa wo ara ẹ̀, a máa, a tún, a tún máa tún ara ẹ̀ yà pẹ̀lú fóònù náà. Irú àwọn nǹkan bẹ́ẹ̀ ó máa ń jẹ́ kí inú àwọn èèyàn máa dùn. Tí èèyàn ò bá ti ń yà àwòrán, tí wọ́n ò bá, wọ́n máa rò pé wọ́n dà lọ́mọkùnrin, wọ́n dà lọ́mọbìnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Sọ fún wa nípa ohun tó dúró tipẹ́ kí o tó rà á. Sọ fún wa nípa ohun tó dúró tipẹ́ kí o tó rà á. Sọ fún wa nípa ohun tó dúró tipẹ́ kí o tó rà á. Ohun kan tó dúró tipẹ́ kí n tó rà á ni fóònù tí mò ń lò. Fóònù náà ó tipẹ́ ní sọ́ọ̀bù tí mo ti rà á. Ibi tí mo ti rà á ni Ìkẹjà ní Èkó. Ó ń lámọ̀, ó ń lámọ̀ sí Computer Village, Èkó. Ibẹ̀ ni mo ti rà á. Fóònù náà ó tipẹ́ ní ọ̀dọ̀ wọn fún ìgbà díẹ̀. Ó ti lo bí oṣù kankan lọ́dọ̀ wọn. Àwọn ìbéèrè ẹ wọ̀nyí. Ìbéèrè àkọ́kọ́ ni ìgbà mélòó ni ó dúró? Gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, fóònù tí mò ń lò ó ti dúró sí sọ́ọ̀bù wọn ní Ìkẹjà Computer Village tá mọ̀ sí fún oṣù mélòó kan ní sọ́ọ̀bù wọn kí wọ́n tó lè rí i tà fún mi. Ìbéèrè kejì ni bí o ṣe kọ́, kó owó jọ, bí o ṣe kó owó jọ, bí o ṣe kó owó jọ. Ó ní àwọn iṣẹ́ kan tí mo ti ṣe nígbà yẹn, tí mo bá ọ̀gá, tí mo bá ọ̀gá mi ṣe nígbà yẹn. Ibẹ̀ ni mo ti rí owó kó jọ tí mo fi ra fóònù tí mò ń lò nísinsìnyí. Ìbéèrè kẹta ni bí o ṣe rí nísinsìnyí, bí o ṣe rí nísinsìnyí. A fi ka mọ̀ọ́mọ̀á dúpe. Nítorí pé ní gbogbo ìgbà ó dá kí èèyàn máa fi ọpẹ́ fún Ọlọ́run tí ó ń sìn ín ní gbogbo ìgbà. Bí o ṣe rí nísinsìnyí, nǹkan lọ dáadáa, a dúpe. Nǹkan lọ létò, a dúpe, a dúpe gan-an kí èèyàn ó máa dúpẹ́ nígbà kú ìgbà. Ó lè jẹ́ pé nǹkan ò sábà máa lọ létò, àmọ́ kí èèyàn ṣá á máa dúpẹ́ pé nǹkan lọ létò. Ẹ ṣé é.

Ṣé o ní gíláàsì òrùn? Ṣé o ní gíláàsì òrùn? Ṣé o ní gíláàsì òrùn? Ṣé o ní gíláàsì òrùn? Mi ò ní gíláàsì òrùn nítorí pé mi ò kí ń lò ó. Irú àwọn ga-gíláàsì òrùn ni a mọ̀ sí Polaroid glass ní èdè Gẹ̀ẹ́sì. Ó ní àǹfààní tó ń ṣe nítorí pé tí ẹ bá wọ̀ ọ́ nínú òrùn, ẹ lè wo òkè pẹ̀lú ẹ̀. Tí ò ní jẹ́ pé ó ń fọ́yin lójú nítorí òrùn tó ń rọ̀, ẹ lè wo òkè pẹ̀lú ẹ̀. Ẹ lè wo ibikíbi tó bá wù yín pẹ̀lú gíláàsì òrùn náà nítorí Polaroid effect tó wà lára ẹ̀. Polaroid effect náà ló ń ṣe sí àwọn mọ́tò kan tí a, a ń pe gíláàsì rẹ̀ ní tinted glass. Irú àwọn gíláàsì rẹ̀ ẹ lè wo inú rẹ̀ nítorí pé ó wà tinted. Nítorí pé Polaroid náà fi ṣe ẹ lè rí inú ẹ̀. Àmọ́ àwọn tó wà nínú ẹ̀ wọ́n ń rí nǹkan tó lọ́ ń tà. Ẹ lè wo òkè òrùn lati inú re to je wípé ko ni fo yin loju nítorí pe polaroid effect to wa lare e, tinted gilasii ni, ko ni fo yin loju nítorí ẹ̀, ohun náà ló ń ṣe sí gíláàsì tí àwọn ẹ lè wo òkè tó jẹ́ pé òrùn tó ń rọ̀ kò ní fọ́yin lójú. Ẹ lè wo ibikíbi tó bá wù yín. Àmọ́ mi ò ní gíláàsì òrùn. Màá fẹ́ràn láti ra nǹkan. Màá fẹ́ràn láti ra ẹyọ kan sílé kí èmi náà ló máa wọ̀ ọ́ nínú, nínú òrùn.

Ṣé o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá ń sùn? Ṣé ṣé o maa n fi aṣọ ìbora bo ara nigbati o ba n sun, bẹ́ẹ̀ni ni mo ma n fi aṣọ ìbora bo ara nigbati mo ba n sun, idi ni wípé ní òru òtútù máa ń pọ̀ gidi gan. Nítorí ìdí èyí ni mo máa ń fi aṣọ ìbora sílẹ̀ kí n tó sùn-- tí, tí mo bá ń sùn kí òtútù má lè ba wọ ara mi lóru. Ó dá kí eeyan ma ṣe ǹkan tó tọ tó yẹ fún, ìlera rẹ̀.

Iru ojú ojo wo ni o fẹ́ràn ju. Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Iru ojú ojo wo ni o fẹ́ràn ju? Ojú ojo ti mo fẹ́ràn ju ni ìgbà osan ni àkókò ọ̀sán nítorí pé ó máa ń rí bákan bákan. Òun ni mo sì fẹ́ràn jù. Bó ṣe máa ń rí yẹn ni mo fẹ́ràn ẹ̀. Mo fẹ́ràn àsìkò ọ̀sán nítorí pé gbogbo ǹkan máa ń gbẹ lọ́sàn. Gbogbo ǹkan máa ń wà pa lọ́sàn. Gbogbo àyíká wa ó máa ń kò kí ń sí ariwo ń bẹ̀ lọ́sàn. Gbogbo èèyàn ti lọ síbi iṣẹ́, gbogbo èèyàn ti jáde. Ídí, ìdí nìyẹn tí àyíká wa máa ń dá. Àmọ́ kò sì dá kí àyíká wa máa dá púpọ̀ nítorí pé àwọn tó ń ṣe aburú pé wọ́n ń jí ǹkan ènìyàn, wọ́n lè ṣe ǹkan tó, tí ò da, tí ò tọ́. Wọ́n lè máa máa jí ǹkan àwọn èèyàn tí àwọn èèyàn ò bá sílé. Àmọ́ ṣá, mo fẹ́ràn kí ibìkan máa máa dá. Ẹ̀yàn lè sùn, ẹ̀yàn lè ṣe ǹkan tó bá wù ú.

Sọ fún wa nípa ìgbà àkọ́kọ́ tí o rí owó tirẹ̀. Sọ fún wa nípa ìgbà àkọ́kọ́ tí o rí owó tirẹ̀. Sọ fún wa nípa ìgbà àkọ́kọ́ tí o rí owó tirẹ̀. Ìgbà yẹn jẹ́ bí ọdún mélòó kan sẹ́yìn. Ìgbà yẹn ni ọdún méjì sí mẹ́ta sẹ́yìn. Ìgbà yẹn ni mo rí owó àkọ́kọ́ mi. Owó kan ni mo rí lọ́dọ̀ ọ̀gá kan tí mo bá ń ṣiṣẹ́. Ibẹ̀ yen ni mo ti ń kọ́ àwọn nkan. Bí mo ṣe ń kọ́ àwọn nǹkan tó ṣe sí kọ̀mpútà, ni mo ṣe ń ṣiṣẹ́ fún ọ̀gá, ọ̀gá òun náà ní ìlú Ògbomọ̀ṣọ́. Ọ̀gá yẹn ló ń fún mi lówó iṣẹ́. Ó dẹ̀ ń fún mi lówó lójoojúmọ́. Wọ́n máa ń fúnmi ní ẹgbẹ̀rún kan náírà ní ojoojúmọ́. Ìgbà mí wá ń fún wa ní ẹgbẹ̀rún kan náírà àti ààbọ̀ lójoojúmọ́. Yàtọ̀ sí sáláry, owó oṣù tí a máa gbà lóṣoṣù. Wọ́n máa ń tọ́jú wa, wọ́n máa ń tọ́jú wa gidi, wọ́n máa ń tọ́jú mi gidi gan. Ìgbà mí wá ń gbé oúnjẹ wá láti ilé. Ti won ba le je tan, a ma bu lára e. A máa ma jẹ́ ọ̀gá tó jẹ́ ọ̀gá dáadáa ni. Ó ni mo rí pé ọ̀gá ilé iṣẹ́ níbí bàyi, wọ́n yàtọ̀, wọ́n yàtọ̀, wọ́n yàtọ̀, wọ́n fẹ́ran àwọn èèyàn gan, àwọn òṣìṣẹ́ wọn, wọ́n fẹ́ran wọn gidi gan. Ìbéèrè kini ni ọdún meelo ni o pe ọdún mélòó ni o pé? À, mi ò lọ, mi ò lò tó ọdún kan níbẹ̀. Oṣù bí mẹ́ta sí mẹ́fa ni mo lò níbẹ̀. Nítorí nǹkan tí mò ń kọ́ tó jẹ́ ti kọ̀ǹpútà. Ìbéèrè kejì ni òhun tí o ṣe, òhun tí o ṣe. Gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, mò ń kọ́ nǹkan tó ṣe sí kọ̀ǹpútà. Nkan kọ̀mpútà mò ń kọ́ nígbà yẹn. Bí mo ṣe ń kọ́ àwọn ẹ̀kọ́ lórí kọ̀ǹpútà nígbà yẹn ni mo ń ṣiṣẹ́ fún ọ̀gá òun náà, ọ̀gá ilé iṣẹ́ òun náà. Iyẹn la mọ̀ sí Zion, Zion Print tó ń bẹ ní Ọ̀dájí. Kó tó di wípé ọ̀gá òun náà kúrò bẹ́ẹ̀ lọ sí ibòmíràn lọ máa ṣe iṣẹ́ wọn lọ. Ìbéèrè kẹta ni ohun ti o fi owo náà se? Ìkàn tí mo fi owó yẹn ṣe ni wípé mo fi ra fóònù, ẹ̀rọ ìgbésókè, ẹ̀rọ ayélujára, ẹ̀rọ tí mò ń lò, fóònù tí mò ń lò, òhun ni mo fi ra.

Nígbà wo ni o kẹ́yìn ń kọ́ ìgbékalẹ̀ iṣẹ́? Nígbà wo ni o kẹ́yìn ń kọ́ ìgbékalẹ̀ iṣẹ́? Nígbà wo ni o kẹ́yìn ń kọ́ ìgbékalẹ̀ iṣẹ́? Nígbà wo ni o kẹ́yìn ń kọ́ ìgbékalẹ̀ iṣẹ́? Nígbà wo ni o kẹ́yìn ń kọ́ ìgbékalẹ̀ iṣẹ́? Ó ti pẹ́ tí mo ṣe irú nǹkan bẹ́ẹ̀. Ìgbà tí mo n ṣiṣẹ́ lọ́wọ́ lọ́dọ̀ ọ̀gá mi ni mo ṣe kọ́ nǹkan kọ́, kọ́ irú, irú àwọn nǹkan yẹn ṣe sẹ́yìn. A tó bi ọdún mélòó kan sẹ́yìn. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ tẹ́lẹ̀, a tó bi ọdún méjì sí mẹ́ta sẹ́yìn tí mo ti kọ́ irú àwọn nǹkan bẹ́ẹ̀. Tí mo ti kọ́ ìgbékalẹ̀ iṣẹ́. Irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó ṣe pàtàkì nítorí pé ti eyan bá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́, ó ní àwọn nǹkan táa fi hàn-yàn. Irú àwọn nǹkan bẹ́ẹ̀ ni ìgbékalẹ̀ iṣẹ́. Bí wọ́n ṣe ń ṣe iṣẹ́, bí wọ́n ṣe ń ṣe nǹkan ní ibi iṣẹ́ ọ̀ún náà kí ẹ̀yàn máa lọ ṣìṣe níbẹ̀.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Tí èmi bá fẹ́ jáde, àsá àti ìlẹ̀kùn, mo máa ń fi kọ́kọ́rọ́ mi sínú àpò. Tí ó bá jẹ́ pé mo ní wallet, àwọn nǹkan bí wallet, nítorí pé kọ́kọ́rọ́ tí mo ní ó kéré gidi gan. Ó kéré gidi gan. Máa f-- máa fi kọ́kọ́rọ́ ọun náà sínú wallet. Àmọ́ mi ò ní wallet. Àmọ́ mo ní, mo ní, mo, mo lápò kékeré kan lára aṣọ, aṣọ mi tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí. Kò sì gbọdọ̀ sọnù, kò ti elẹ̀ sọnù ni. Nítorí pé àpò yẹn ó, ó da, ó da èèyàn lè fi nǹkan pamọ́, pamọ́ sínú ẹ̀. To je wípé ko ti ni sonu, ko le sonu rara rara.

Ibo ni o máa ń lọ nígbà tí o bá fẹ́ wà nìkan? Ibo ni o máa ń lọ nígbà tí o bá fẹ́ wà nìkan? Ibo ni o máa ń lọ nígbà tí o bá fẹ́ wà nìkan? À, tó bá jẹ́ pé mo fẹ́ wà lára mi, mo fẹ́ wo-- mo fẹ́ dá jókòó, mo fẹ́ dá jókòó, mo fẹ́ dá máa ṣe-- mo fẹ́ dá ma máa wo àyíká, àyíká mi àti àwọn nǹkan tó ń ṣẹlẹ̀, mo máa lọ sí field kan tó wà ní Nurudeen. Ibẹ̀ yẹn, ó wà ní ẹ̀gbẹ́ tí mò ń gbé. Field yẹn mo máa ń lọ láti fi lè wo bọ́ọ̀lù, mo máa ń dá wà ní ṣáá. Nítorí pé mo máa ń, ó tẹ́ máa ń dá wà ní ṣáá, màá máa wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní àyíká òun náà bí mo ṣe ń dá wà. Ìbéèrè àkọ́kọ́ ni ìbí wo? Gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, ibi kan ní Nurudeen ni. Ibẹ̀yen la mo sí field táwọn èèyàn máa ń tí ń gbá bọ́ọ̀lù, táwọn ọ̀dọ́ máa ń fi ń gbá bọ́ọ̀lù. Ìbéèrè kejì ni ìgbà mélòó? Ìgbà mélòó? Mo lè dúró síbẹ̀ yẹn fún ìṣẹ́jú ọgbọ̀n, fún ìṣẹ́jú ogún, ìgbà míì mo lè dúró síbẹ̀ yẹn fún wákàt-wákàtí kan. Ìbéèrè kẹta ni òhùn tí ò ń ṣe ń bẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, mo máa ń wo bọ́ọ̀lù. Àfẹsẹ̀gbá bá àwọn èèyàn ṣe ń gbá bọ́ọ̀lù lórí field Nurudeen. Mo máa n wo bọ́ọ̀lù níbẹ̀.

Báwo ni o ṣe ń sinmi lẹ́yìn ọjọ́ tí ó rẹwà? Báwo ni o ṣe ń sinmi lẹ́yìn ọjọ́ tí ó rẹwà? Báwo ni o ṣe ń sinmi lẹ́yìn ọjọ́ tí ó rẹwà? Báwo ni o ṣe ń sinmi lẹ́yìn ọjọ́ tí ó rẹ̀ ọ́? Lẹ́yìn iṣẹ́ lọ́jọ́ hun náà, màá délé, màá dà mí sára tí n bá ti lọ sí balùwẹ̀. Balùwẹ̀ tí mo lọ yẹn ni ma máa bọ́ aṣọ mi máa ṣí dami sára tí bá ti dà mí sára tí mo ti wẹ̀, màá wá lọ sí ilé ìbùsùn mi, màá wá sùn. Orun yẹn, orun yẹn gan, màá gbádùn rẹ̀ nítorí pé gbogbo, gbogbo ara á ti tutù wá. Màá sì gbádùn oòrùn tí mo fẹ́ sùn. Ìbéèrè àkọ́kọ́ ni wákàtí àkọ́kọ́, wákàtí àkọ́kọ́. Gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ tí mo bá fẹ́ sùn, mo lè sùn fún wákàtí méjì sí mẹ́ta sí mẹ́rin. Tí n bá ti dà mí sórí nínú balùwẹ̀, tí n bá ti lọ sí ilé ìbùsùn mi lọ sùn. Ìbéèrè kejì ni pẹ̀lú ta, pẹ̀lú ta ni? A kò kín sẹ́ni kankan níbẹ̀, èmi, èmi nìkan náà ni. Ìbéèrè kẹta ni ohun tí ó ràn ọ́ lọ́wọ́. Ohun tó ràn mí lọ́wọ́ ni kí èèyàn yàn máa máa sinra tí ẹ̀yàn bá ti dé láti ibi iṣẹ́. Tí èèyàn yàn bá ti sinra, gbogbo ara á balẹ̀, gbogbo ara á balẹ̀, ọkàn èèyàn á balẹ̀, èèyàn á le rí orun sùn dáadáa. Ǹkan tó ràn mí lọ́wọ́ ní yẹn.

Sọ fún wa nípa ẹgbẹ́ ìtọ́jú owó. Sọ fún wa nípa ẹgbẹ́ ìtọ́jú owó. Sọ fún wa nípa ẹgbẹ́ ìtọ́jú owó. Àwọn tó máa ń tọ́jú owó, àwọn ẹlẹgbẹ́ ni. Àwọn lo maa n tọ́jú owo nítorí pé àwọn èèyàn máa ń dára pọ̀ mọ́ wọn. Àwọn tó dẹ̀ máa ń dára pọ̀ mọ́ wọn. Won maa n ni owo kankan to maa n tọ́jú lowo won. Nítorí ìdí èyí, mo ṣe pero pe wọ́n ní àwọn ẹlẹgbẹ́. Nítorí pé ẹgbẹ́ wọn jẹ́ ẹgbẹ́ tó máa ń tọ́jú owó àwọn èèyàn. Ìbéèrè àkọ́kọ́ ni ènìyàn mélòó. Wọ́n máa ń ní ènìyàn márùn sí méje sí mẹ́wàá nínú ẹgbẹ́ òun náà. Ìbéèrè kejì ni ìgbà tí ẹ ń péjọ. Ìgbà tí àwọn èèyàn máa ń péjọ. Ìgbà ti won maa n pejo losose, lẹ́yìn osose ni ìgbà, ìgbà lẹ́yìn osose ni àwọn ènìyàn maa n pejo ni àwọn èèyàn máa ń péjọ ni wọ́n máa ń péjọ. Ìbéèrè kẹta ni bí o ṣe ń ṣiṣẹ́. Bí o ṣe ń ṣiṣẹ́. Gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, ó máa ń ṣiṣẹ́ dáadáa. Nítorí pé àwọn ló máa ń fi owó àwọn èèyàn pamọ́. Wọ́n dẹ̀ máa ń gbá ní ojoojúmọ́. Wọ́n máa ń gbà á ní ojoojúmọ́. Tí eyan bá gba irú, owó yẹn náà ní ososù, a sì, a sì gba nǹkan tó máa gara sokẹ́ gidi gan. Nítorí pé owó tó ń san lójojúmọ́ òhun ní owó tí ó gara sokẹ́ tí wọ́n fún ní ososù tàbí ìgbàkúùgbà tí ó bá fẹ́ gbà á.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Ṣé o máa ń sùn ní ọ̀sán? Ṣé o máa ń sùn ní ọ̀sán? Ṣé o máa ń sùn ní ọ̀sán? Ṣé o máa ń sùn ní ọ̀sán? Bẹ́ẹ̀ ni, mi mo má ń sùn ní ọ̀sán. Mo máa ń sùn ní ọ̀sán. Ìgbà kúùgbà tí ó bá wù mí ni mo máa ń sùn. Ni mo le sun nítorí wípé orun le kun orun le kunyan ni ìgbà ku gba to ba fe kun yan oorun lè kù ẹ, tó bá jẹ́ pé ẹniyan lálẹ́ tàbí òru, kò rí oorun sùn. Oorun lè kù ní ọ̀sán tó bá ti-- ìgbà yẹn tó bá ti jẹun tán. A ti wípé tó bá ti, tí ẹni ò bá jẹun ní alẹ́ ọjọ́, ọjọ́ yẹn tó jẹ́ pé ọjọ́ kejì, ó jẹun ní aago kan ọ̀sán tàbí lọ́sàn-án. Oorun má máa kùn. Oorun má máa kùn. Ó ti ṣẹlẹ̀ sí mi. Oorun, oorun má máa kù mí tí má tí jẹun tán tó bá jẹ́ pé, à, ọjọ́ tó kẹ́yìn mi ò jẹun lálẹ́ ọjọ́ yẹn tí ọ̀sán ọjọ́ tó ń bọ̀, ọjọ́ yẹn, ọjọ́ ikejì, mo wá jẹun. Oorun má máa kù mí ní ṣá. Màá ní ìwúlò láti sùn torun bá tí ń kù mí ní ọ̀sán, òun náà.

Lérò rẹ̀, báwo ni iye owó owo tí a fi owó ṣe, ṣe rí? Lérò rẹ̀, báwo ni iye owó òhùn tí a fi owó ṣe, ṣe rí? Lérò rẹ̀, báwo ni iye owó òhùn tí a fi owó ṣe, ṣe rí? Àwọn nǹkan tí a fi owó ṣe, báwo lo ṣe rí? Àh, òhùn, ó jẹ́ àwọn nǹkan tí a gbọdọ̀ máa fi pamọ́ dára nítorí pé owó, owó, owó náà ni èèyàn fi ń ṣe. Kò dáa kí èèyàn máa ṣètò ẹ̀ rádaràda nítorí pé tí èèyàn bá ṣètò ẹ̀, tí èèyàn bá ṣètò ẹ̀ rádaràda, nǹkan tí èèyàn ń ṣe rádaràda tó bá bàjẹ́, èèyàn á tún, tún rà ní ọwọ́, ní ọjọ́ iwájú. Tèèyàn bá lòó ráraràra, ó dáa kí èèyàn máa fi pamọ́ nítorí pé èèyàn á tún, tún lòó ní ọjọ́ iwájú. Ìbéèrè àkọ́kọ́ ni òhùn tí o rà? Àh, òhùn tí mo ra ni àpótí. Àpótí ni mo rà tàbí ẹlẹ̀pẹ̀ ní àga, àga ìjókòó. Ìbéèrè kejì ni kí ló dé tí o fi wọ́n? Ìdí ni wípé nǹkan tí wọ́n lelò, nǹkan tí wọ́n gidi gan. Àwọn olówó iṣẹ́, àwọn náà mọń fẹ́ gba ti wọn. Àwọn tó ń ṣeṣẹ, àwọn náà mọń fẹ́ gba ti wọn. Ìdí ni wípé nǹkan tí wọ́n, àwọn náà mọń fẹ́ gba owó iṣẹ́ ti wọn. Ìbéèrè kẹta ni ẹni tí ó ń ṣe àwọn tí wọ́n ṣe ni àwọn carpenter, àwọn tó máa ń kan ǹkan, àwọn tó máa ń kan ǹkan, àwọn carpenters ló máa ń ṣe.